Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún tí n bá rí wípé a jèrè dáadáa kọjá bó ti yẹ lọ ní ilé iṣẹ́. Èrè ta bá jẹ tó jẹ́ eléyìí, màá pìn, màá sì fi ṣe owó àfikún fún àwọn òṣìṣẹ́ mi torí wípé ìmúra ṣíṣẹ́ wọn ló jẹ́ kí a jẹ èrè yìí.